Bẹ́ẹ̀ni, èmi jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò nǹkan. Torí tí èmi bá ti fẹ́ ṣe nǹkan tí mo ti mọ ohun tí mo fẹ́ ṣe, èmi máa ṣètò àfojúsùn. Ǹkan tí mo fẹ́ ṣe yẹn, ìgbà tí mo fẹ́ bẹ̀rẹ̀, ìgbà tí mo fẹ́ parí, bí ń bá nílò àti pín sí ìgbésẹ̀ tó máa rọrùn láti lè jẹ́ kí n ṣe kíá, èmi máa ṣe bẹ́ẹ̀. Mo sì máa ń fi ìgbà àti àkókò sí nǹkan tí ń bá fẹ́ ṣe. Gbogbo àwọn ohun tí mo bá dẹ̀ máa nílò máa ti pèsè ohun èlò fún nǹkan tí mo fẹ́ ṣe. Mo sì máa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lé lórí gẹ́gẹ́ bí mo ti ṣètò ẹ̀. Máa, èmi jẹ́ ẹni tó máa ń ṣètò nǹkan. Bá dẹ̀ tí ṣe gbogbo nǹkan yẹn, èmi máa ń ṣe àyẹ̀wò, kín wò dáadáa, bí gbogbo ẹ ṣe lọ déédé, bó ṣe lọ dáadáa. Bí mo ṣe máa ń ṣe ètò nǹkan mi nìyẹn.

Bí èmi ṣe máà ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ni pé, èmi kọ́kọ́ máa mọ, iye owó tó wà nlẹ̀, bóyá owó yìí sì jẹ́ fún ìṣẹ́ kan ni tàbí èrètájọ́ rí. Bíì owó yẹn bá ṣe jẹ́, ni mo ṣe máà pín owó náà, pẹ̀lú wọn. Èmi sì máà ń pín owó pẹ̀lú ìbọ̀wọ̀ ni, màá sì fún, ẹni kọ̀ọ̀kan ní apá rẹ̀, gẹ́gẹ́ bí ìpinnu ta ti jọ ṣe. Èmi máà lo ìṣirò, láti pín owó náà ni tí ó ní sí ìjà, torí èmi ò ní fẹ́ kí ìjà wáyé àti jọ jíróró, àti jọ bá ara wa sọ̀rọ̀, tí ògbó á sì ti máa fara mọ́ ìpinnu yẹn. Èmi sì máa pín, bó ṣe yẹ máà kín dọ́gba dọ́gba ni. Tóbá yẹ kí, kin pín, èmi máa pín gẹ́gẹ́ bíi ipa, tí ẹni kọ̀ọ̀kan kó. Bí mo ṣe máà ń pín owó náà ni pẹ̀lú àwọn ọ̀rẹ́.

Bí èmi ṣe máà ń ríi dájú pé ọjà dára ni pé mà á wo ọjà yẹn dáadáa. Èmi a yẹ̀ ẹ́ wò ṣe kò tí ì bàjẹ́, ṣé ó dára, ṣé ó ṣe wò lójú, má sì wò. Wípé ohun èlò tí wọ́n fi ṣe, ṣé ó dára, ṣé ó péye. Èmi sì ma ń ríi dájú pé ọjọ́ ìparí kò tí ì kọjá, mà á yẹ̀ ẹ́ wò dáadáa. Èmi ò dẹ̀ kí ń ra ọjà ní ibi tí ń bá rí ṣá, èmi máà ń rà lọ́dọ̀ olùtajà tó ní orúkọ ni, tí mo mọ̀ pé eléyi ó ṣe gbẹ́kẹ̀lé, ọjà rẹ̀ dá. Bí mi ṣe máà ń ríi dájú pé ọjà dára nìyẹn, bí mo ṣe máà ń rí ni yẹn, èmi sì máà ń bèrè lọ́wọ́ àwọn ẹlòmíìran, àwọn ẹlòmíì, ìrírí wọn nípa ọjà yẹn. Àwọn tó ti, tó mọ̀ npa ọjà yẹn, mo máà ń bèrè, mo máà ń bèrè. Èmi sì máa ń tọ́jú ọjà mi náà síbí tó da, mà á tọ́jú rè dáradára kó má ba à bàjẹ́.

Mi ò lè sọ pé mo fẹ́ràn jíyàn. Mi ò dè le sọ pé mi ò fẹ́ràn jíyàn, torí àwọn ìjiyàn mí wà tó jẹ́ pé ó máa ń bọ́ sí ìjà. Ṣùgbọ́n tó bá jẹ́ pé jíyàn tó jẹ́ ìjiyàn rere ni, torí tí ó bá ṣe jíyàn rere, èmi máa ń yàgò fún, máa ń yàgò fún jíyàn tí kò ní èrè. Ṣùgbọ́n àwọn ìjiyàn kan wà tó ní èrè, àwọn tó máa ń mú àlàáfíà wá láàárín àwọn ènìyàn, tí ó ní sí ìbínú, tí ó dẹ̀, tí ó dẹ̀ ní sí ìjà, tí ìbáṣepọ̀ tó dára sì máa wà. Nítorí àwọn ìjiyàn tó ní èrè, ó máa ń ran ènìyàn lọ́wọ́ láti ronú dáadáa pẹ̀lú ọgbọ́n ni dípò ìbínú. Àwọn ìjiyàn tó lérè, àwọn máa ń, wọn máa ń jẹ́ kí èèyàn rí ọ̀nà àbáyọ sí ìṣòro ni. Wọ́n máa ń jẹ́ kí èèyàn rí òtítọ́ nǹkan ni. Tó bá jẹ́ru àwọn ijíyàn yẹn, èmi fẹ́ràn wọn. Ṣùgbọ́n àwọn ìjiyàn tí ó lérè tó lè fa wàhálà, èmi ò fẹ́ràn ẹ̀. Ẹ̀h, àwọn ijíyàn tí èmi fẹ́ràn ni ìjiyàn tí mo mo pe o ní èrè, tó máa mú ọ̀nà àbáyọ wá, bóyá fún iṣẹ́, ẹhen, èmi fẹ́ràn ìjiyàn báyìí.

Bẹ́ẹ̀ni, èmi máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera nítorí wípé ó máa ń fún ara ní agbára ni. Tí eyan bá jẹ oúnjẹ tó dára, ó máa ń jẹ́ kí a lè ṣiṣẹ́, ó máa ń jẹ́ ká ronú dáadáa, ó sì máa ń mú ìdàgbàsókè wá. Ó máa ran gbogbo ara wa lọ́wọ́, egungun wa, ó máa ran wa lọ́wọ́. Ó sì, ó sì, ó sì máa ń dáàbò bo ara lòdì sí àrùn náà. Èmi máa ń jẹ oúnjẹ tó lérò dáadáa, tó ní àwọn, àwọn, àwọn mineral, tó ní vitamin tó da nítorí ó máa ń jẹ́ kí ara lè jagun àrùn, ó sì máa ń tún ara ṣe. Páápàá jùlọ, oúnjẹ tó lérò fún ìlera ó máa ń jẹ́ kí ọpọlọ ṣiṣẹ́ dáadáa, ó máa ń jẹ́ kí ọpọlọ ṣiṣẹ́ dáadáa, ó máa jẹ́ kí èèyàn rántí, ó máa jẹ́ kí èèyàn ní ìmọ̀. Èmi máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera.

Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún. Owó àfikún dára. Owó àfikún dára. Ó yẹ kí èèyàn máa fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún, nítorí pé ó máa ń mú kí òṣìṣẹ́ ṣiṣẹ́ pẹ̀lú ìtara ni. Ó máa ń mú ṣiṣẹ́ pẹ̀lú ìtara, ó sì máa ń jẹ́ kí wọ́n mọ̀ pé ilé iṣẹ́ ò mọrírì wọ́n. Bẹ́ẹ̀ni, wọ́n á sì máa ṣiṣẹ́ bí, gbogbo iṣẹ́ yẹn wọ́n á máa ṣe láti lè jẹ́ kó dára ju bí ju ti tẹ́lẹ̀ lọ. Wọ́n máa ṣe kó máa dára sí i. Owó àfikún ó máa ń mú kí òṣìṣẹ́ kó fẹ́ dúró pẹ́ nílé iṣẹ́. Mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún o, nítorí ó da. Ó máa ń jẹ́ ki wọ́n ṣiṣẹ́ pẹ̀lú ìtara, pẹ̀lú ìtẹ́lọ́rùn, èmi sì máa ń ṣe é ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ ni.